Ṣé mo máa ń rántí àlá mi? Hmm, ẹ̀kọ̀ọkan òun ni mo máa ń rántí àlá mi. Mi kì í rántí gbogbo àlá tí mo bá lá. Ṣùgbọ́n àwọn àlá tí mo máa ń ṣábà rántí ju làlá tó, tó bani lẹ́rù àbí àlá tó dùn mọ̀ mi nínú dáadáa. Bẹ́ẹ̀ ni mo máa ń rántí àlá mi.

Ṣé mo mọ bí wọ́n ti ń pẹja, bí a ti ń pẹja? Àhń, mo mọ̀ bí a ti ń pẹja rárá o. Kódà òun ò dọdú ẹja rí, n má bí tó do ẹja wa. Tẹ̀mí ni ká ti pa ẹja wá kí n lọ s'ọjà kí n rà lájọja, ṣùgbọ́n pé kí n wá pa ẹja fún rami, n máa ṣe.

Ṣé mo mọ̀ bí a ti ń ṣe ìrànwọ́ àkọ́kọ́? Bẹ́ẹ̀ni, mo mọ̀ bí a ti ń ṣe ìrànwọ́ àkọ́kọ́. Fún àwọn tí ìjàmbá bá ṣẹlẹ̀ sí àbí láàlúrí kankan tó bá ti ṣẹlẹ̀ sí wọn, mo mọ̀ wọ́n ń kọ́ wa bóyá ẹni tó bá ṣẹléṣe ni àbí ẹni tí bá ń pòfoló ti ń pọ́kaka kú àbí óhuń k'óun. Kí àwọn oníṣẹ́ olétọ́ àbo tó dé, mo ṣẹ̀ ṣì lè gbìyànjú ara mi.

Ṣé mo jẹ́ ènìyàn tí ó máa ń ṣe ètò nǹkan? Bẹ́ẹ̀ni, létólètó o lá ń ṣe oun kohun. Ohun tí a bá fẹ́ kó dùn kógún mọrań, a gbọdọ̀ ṣe létólètó ni. Nítorí ìdí èyí, mo jẹ́ ènìyàn tó máa ń ṣe ètò nǹkan àti pé mo fẹ́ràn láti máa ṣe ètò nǹkan dára dára. Mo sì fẹ́ káwọn èèyàn náà kan máa ṣe ètò nǹkan ní tó bá jẹ́ ti tèmi.

Ṣé mo máa ń fún àwọn òṣìṣẹ́ mi ní àfikún? Mò ń ṣiṣẹ́ lábẹ́ ènìyàn ni ọ, nítorí díẹ̀ yìí èmi miì fún àwọn òṣìṣẹ́ mi ní àfikún torí pé mi ò ní ẹni tí ó ń ṣiṣẹ́ lábẹ́ tèmi ná. Ṣùgbọ́n mo máa ń fẹ́ràn láti má a fún tí n bá ti lẹ́ni tí ń ṣiṣẹ́ lábẹ́ mi mo máa ń fẹ́ràn láti fún wọn ní àfikún, kó lè jẹ́ kó rí wọ́n wú láti ṣiṣẹ́ dáadáa.